Ah! Ìmọ́tótó je nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà bí àpẹrẹ ní gbogbo ọjọ́ Satida ti mo máa ti jí lówùrọ̀ bí aago mẹ́fà, mo máa n ṣe ìmọ́tótó, mo máa tún ilé ṣe, mo máa tẹ́ bẹ́ẹ̀dì, mo máa fọ àwọn aṣọ tó ti dọ̀tí, àwọn aṣọ tí mo wọ̀ lọ sí ibi iṣẹ́ láti ọjọ́ Monday, Tuesday, ọjọ́ Wednesday, ọjọ́ Thursday àti ọjọ́ Friday. Mo máa fọ gbogbo ẹ̀ ní àárọ̀ ọjọ́ Saturday. Ojo Saturday yẹn jẹ́ ọjọ́ tí mo máa ń ní àǹfààní láti ṣe àwọn iṣẹ́ tí miì ràyè ṣe nínú ọ̀sẹ̀, láti ṣe ìmọ́tótó, láti mọ́obù inu ilé, láti mọ́ọ̀bù okè dé isálẹ̀, láti gbá gbogbo inú ilé àyíká, láti nu gbogbo tẹlifíṣàn àtàwọn ǹkan tó ti dọ̀tí nínú ilé. Mo tún máa ń ṣe ìmọ́tótó, mo tún máa ń ṣe ìmọ́tótó kíṣínìì mi náà torí pé ara ilé mi náà ni. Mo máa ń ṣe ìmọ́tótó kíṣínìì mi ní àárín ọ̀sẹ̀ ní gbogbo ìgbà tí n bá ti ń jí lọ ibi iṣẹ́ láárọ̀. Titi di máa fi lọ mọ mo máa ṣe ìmọ́tótó torí ibẹ́ni mo ti máa ń dáná oúnjẹ lójoojúmọ́. Mo máa ń ṣe ìmọ́tótó kíṣínìì mi ní ojoojúmọ́. Mo máa ń gba, àmọ́ ọjọ́ Saturday yẹn ni mo máa ràyè láti mọ́ọ̀bù gbogbo kíṣínìì, láti ku gbogbo ìdọ̀tí, àwọn ìdọ̀tí láti tun ṣe, áti gbogbo àwọn pọ́ọ̀tì naa. Ọjọ́ Sunday náà, mo máa ń ṣe ìmọ́tótó, mo máa, mo máa tú n gbogbo ilé ṣe, mo máa lọ bẹd ṣhíítìì mi, mo máa sá àwọn dúvè mi. Mo tún máa ń lọ-- mo máa ń ní àǹfààní láti lo àwọn aṣọ tí mo máa wọ̀ lọ sí ibi iṣẹ́. Ìmọ́tótó jẹ́ ohun tó ṣe pàtàkì atí gbógì toyẹ kí èèyàn ọ ma ṣe ní gbogbo ìgbà. So, ìmọ́tótó jẹ́ ohun tí mo maa n ṣe ní ọjọ́ Monday, Tuesday, Wednesday, Thursday àti Friday àti Saturday pẹ̀lú Sunday. Ṣùgbọ́n ọjọ́ Sunday gan gàn gan, Saturday gan gàn gan ni ìmọ́tótó yẹn ni mo máa n ràyè ṣe tí n bá ti jí lówuro Òhun nìkan ni mo máa ń ṣe jù kí n tó ṣe àwọn iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni òṣèrii.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn lásàálẹ́, mo máa ń wọ night gown. Ní ẹṣẹ̀kẹṣẹ̀ tí mo bá ti ṣanra tán, tí mo dé láti ibi iṣẹ́, máa ṣanra, máa ṣanra. Ti n bá ti ṣanra tán, màá lọ wọ night gown mi. Mo ní oríṣiríṣi night gown. Mo ní àwọn just gown péré, mo ní èyí tó jẹ́ top àti ṣòkòtò, mo tún ní èyí tó jẹ́ pé ó ní nẹ́tì. So nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo màá n wọ mẹ́tẹ̀ẹ̀ta, mo lè wọ̀ kan lẹ́ẹ̀ní kí n wọ̀ mìíràn lọ́jọ́ Tuesday, kí n wọ̀ mìíràn lọ́jọ́ Wednesday, ma tún wọ̀ lọ́jọ́ Thursday, Friday sí Sunday. Mo ní oríṣiríṣi night gown tí mo máa ń wọ tí mo bá fẹ́ lọ sùn fún ọjọ́ kọ̀ọ̀kan. So òun ni mo màá ń wọ̀ láti lọ sùn nítorí pé ó máa ń jẹ́ kára mi fúyẹ́ miì kí n wọ aṣọ tí mo bá ti wọ̀ láti ibi iṣẹ́ lọ sí-- láti lọ sùn. Aṣọ ibi iṣẹ́ mi tí bá ti dé, mo máa bọ́n, mo máa ṣọ́ra. So night gown yẹn nìkan ni nkan tí mo màá ń wọ̀ sùn ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sùn lásàálẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fa aṣọ borà nígbà tí mo bá fẹ́ lọ sùn àmọ́ ó kò ń ṣe gbogbo ìgbà ní mo máa ń lo aṣọ iborà. Bí àpẹẹrẹ ń sìn, àwọn ìgbà kan wa tó jẹ́ pé ìgbà ooru, àwọn ìgbà ooru yẹn mi ò kí ń fa aṣọ borà rárá. Torí ooru máa ń mu gan, ìgbà mìíràn wà tí a kí ń níná tí à ba ti níná bẹ́yẹ́n, mi ò nílò láti fa aṣọ borà torí ooru máa pọ̀ jù fún mi. Maa kan rọ́ra wọ aṣọ kékeré sùn ṣùgbọ́n ní àwọn ìgbà tó jẹ́ pé ìgbà ọyẹ́, ìgbà òjò, irú ìgbà òyẹ́ mo máa nílò láti fi aṣọ borà, borà. Nítorí òtútù máa ń mú atẹ́gùn máa ń fẹ́ lálẹ́. Nígbà, hmm, ìgbà òtútù, ìgbà òjò náà òtútù máa ń gbà mí, atẹ́gùn máa ń fẹ́ lálẹ́, màá fa aṣọ borà nítorí òtútù. Àwọn ìgbà yìí ni màá fa aṣọ búrà lásìkò tí mo bá fẹ́ sùn ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà tí mo ṣe ń sọ. Ó ní àwọn iye ọjọ́ tí n màá ń fi aṣọ búrà, ìgbà ọyẹ́ àti ìgbà òtútù nìkan màá fi aṣọ borà ṣùgbọ́n nígbà ooru mi ò kí ń fa aṣọ borà rárá.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù jẹ àkókò Easter. Mo fẹ́ràn àkókò New Year àti crossover night. Mo fẹ́ràn àkókò ibi Jésù Krístì. Ìgbà Easter yẹn ó máa ń jẹ́ nǹkan tó jẹ́ ni aǹfààní láti gbàwẹ̀ láti túbọ̀ mọ̀ nípa ibi Krístì torí ẹ ni mo ṣe fẹ́ràn àkókò yẹn jù. Mo tún fẹ́ràn àkókò Good Friday. Nígbà Good Friday yẹn, a máa gbàdúrà, a máa lọ sí orí òkè, ó máa ń dùn gan. Mo tún fẹ́ràn crossover night tí a bá ṣe thirty one o, January first torí pé mo máa ní àǹfààní láti wà ní ilé Olúwa lọ́jọ́ náà. A máa kọrin, a máa jó sísi wo January first. Àwọn àkókò ọdún tí mo fẹ́ràn jù ni yẹn.